Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ pọ̀ gan-an. Látorí, ì máa ṣòwò káràkátà lórí Íńtánẹ́ẹ̀tì tàbí ayélujára. Ì máa ní àwọn iṣẹ́ ọwọ́. Kí eyan máa ní imọ̀ npá àwọn iṣẹ́ ọwọ́ tó lè máa fún eyàn ní oúnjẹ lọ fún ìgbà tó pẹ́. To ba ni awon imototo ìmọ̀ tuntun bí i ká máa ta, ká máa rá. Ká máa gbé àwọn ọjà sórí Íńtánẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, èmi kì ṣe yoga, mi kì ṣe yoga. Mi ò ṣe rí, mo maa ń rí àwọn èèyàn tí wọ́n ń ṣe, ṣùgbọ́n mi ò níí, mi ní bùkátà sí i. A ti pé kò si ásíkò, kò sá yé fun.

Nígbà tí òjò bá ń rọ̀, àkọ́kọ́ ni pé mo máa bẹ lọun, máa bẹ lọun kí Ọlọ́run jẹ́ kí òjò yìí jẹ́, òjò yẹn jẹ́ òjò tí ò ní pa wá lára. Àti pé máa wá mi sápamọ́ sí gangan. Tí mo wà ní tòsí ilé, màá wà nínú ilé mi. Tí n bá sí ní tòsí ilé, màá wá bi sápamọ́ sí tó jo ò fi ní pa mí. Ṣùgbọ́n mo máa bẹ lọun kí Ọlọ́run má jẹ́ kí òjò tó máa pa wá lára rọ̀. Ti o ba wumi, mo le mu iwẹ ki n kà tàbí kí n ka Quran tàbí kí n wá ṣé nínu ilé, mo wá ṣé nínú ilé.

Mo máa, mo máa ń kírun kí n tó lọ sùn tàbí kí n ṣàdúrà tàbí kí n pe àwọn òbí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mo dẹ̀ máa wà pẹ̀lú àwọn ará ilé, ìyàwó àti ọmọ. A ṣeré, a ka Quran papọ̀, a ṣeré dáadáa. Ìgbà mí máa ka àwọn ìwé tó lálafíà. Mo dẹ̀ máa bẹ lọ́hun gidi pẹ̀lú àdúrà. Tí bá ní àwọn iṣẹ́ òwò tí mo fẹ́ wò, màá gbé wọn yẹ wò kí n tó lọ sùn tàbí àwọn nǹkan tó ṣe pàtàkì, màá gbé wọn yẹ wò kí n tó lọ sùn.

Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́rìndínlógún tàbí méjìdínlógún nígbà mi bí iṣẹ́ bá ṣe wà sí ni. Pẹ̀lú pé táwọn ẹbí mi ò bá sí lẹ́, kódà mo tún máa ń ṣiṣẹ́ ju bẹ́ẹ̀ lọ torí láti ilé mo ti ń ṣiṣẹ́. Torí pé àwọn orí isẹ́ ṣe tó máa wá léni má wá lọ́la, gbogbo rẹ̀ ni mò ń ṣe. Màá má ṣe iṣẹ́ márùndínlógún mẹ́fàdínlógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ìgbà láàyè bá ṣe wà sí.

Oṣù oṣù la máa ń sábà ní pàdé. A ò kì í ń sábà ní pàdé lọ́sọ òṣẹ̀. Lóṣù oṣù la máa ń sábà ní pàdé. À ti pé ta bá máa ní pàdé lọ́sẹ̀, a jẹ́ pàdé tó ṣe pàtàkì.

Nígbàkígbà tàbí lóòrèkóòrè, mo máa ń wọ sálúbàtà tàbí bàtà rọ́bà tí mo bá wà lé tàbí tí mi ò bá jìnnà sílé tàbí tí mo bá lọ síta bo ya mo fẹ́ lọ ra nǹkan àbí mo jáde sí ọ́fíìsì. Tó bá jẹ́ òde ni mo fẹ́ lọ, màá wọ àwọn bàtà kọ ṣú tó nípọn dáadáa. Ṣùgbọ́n tí mo bá wà ní àdúgbò, màá wọ sálúbàtà tàbí àwọn bàtà oní rọ́bà. Tà bi awọn bàtà rọ́bà tọkunrin.